Ìdárayá ńgbà míi, ó dúró lórí wípé kí a máa kọrin fún àwọn èèyàn kí wón máa dunnú, kí wón máa dunnú ní òòrèkóòrè torí pé ní àsìkò ìsinyíi ẹ ríi pé à, lẹ́vù ẹ̀jẹ̀ tó wà lára èèyàn nísinsìnyí ó máa ń lọ sókè ń'gbà mí, ó sì máa ń lọ sí ìsàlẹ̀. Ó dependi lórí bí ẹ̀yin bá ṣe bá ara èèyàn. So ìdárayá yẹn ó p'oríṣìrísìí. Ìdárayá míi wà tó jẹ́ pé orin ó ba, ó dúró lórí orin kíkọ, igbà míì ó dúró lórí ká ma se'wàásù, ńgbà míi ó dúró lórí ká ma gbá bọ́ọ̀lù, ká mọ gbá bọ́ọ̀lù, ń'gbà mí ó dúró lórí wípé ká maá pa èèyàn lẹ́ẹ̀rín, ká mä ṣe komẹdì. So ìdárayá ó yàtọ̀ síra wọn. So ìdárayá tí èmi máa ń sábà ṣe ó dúró lórí àwọn ǹkan méjì ni. Èé, alákọ̀ọ́kọ́ nípa rẹ̀, òun náà ni wípé kí a máa kọrin. Elékèjì nínú rẹ̀, òun náà ni wípé kí á máa, kí á máa pa ènìyàn lẹ́ẹ̀rín, kí á máa pa àwọn tó ń, tó ń feti kọ wa lẹ́ẹ̀rín, òun náà ìdárayá ni. So ó pọ̀ báhun máa tí nbá ní kí n máa ṣàlàyé, ó pọ̀. So èmi yóò fẹ́ dúró níbí yìí, ẹ ṣeun.

Àlòwàkà tí mélòó lè mọ̀ mọ́n fí ń wo ojú ibojú lójoojúmọ́? Kójú ẹ́ méjì abẹ́mẹ́ta lọ kò lè ju ẹmẹ́ta lọ. Torí pé alákọ̀ọ́kọ́, ẹni pé tí mo bá jí láàárọ̀ kùtùkùtù, tín bàá lọ brush, tín bàá lọ fọ ẹnu mi, màá wo ojú ibojú. Tí ó bá di ẹlẹ́ẹ̀kejì, ìní pé tí mo bá fẹ́ wẹ̀, tí mo bá fẹ́ jáde ilé, màá wo ojú ibojú. Tí ń bá kan náà tí mo bá dé láti ibi iṣẹ́, tí ó bá di lálé, Nigba tó jẹ́ pé alẹ́ lè ní mo máa sábà dé láti ibi iṣẹ́, màá wo ojú ibojú. Ojú ẹ́mẹ́ta lọ, Àwa rí irú ẹ̀ rí Èní pé bí ẹ́ mẹ́rin lojúmọ́ kí n wo ojú ibojú. So ojú ibojú ó sì dára. Nìdí dáadáa láti pé ní kí a máa wo, torí pé a ò mọ̀ tí ǹkan kan bá wà lójú wa tí a bá wò ó, tí a bá mọ̀ ǹkan tó ń ṣẹlẹ̀. Ẹnìkan níta, òun ni ó máa rí. So yóò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún ẹ pé, yọ ìkúmú tó wà ló-- nímú ẹ. Yọ kiní kan tó wà nínú ẹ. Ẹ mọ̀ pé kò wà òkè, kò wà dáradára bá ẹ. So èèyàn ó tọ́ kí eǹyan mọ wo ojú ibojú lóòrèkóòrè. At least ẹ́ mẹ́rin náà ó da, ó da ní ọmọlúwàbí láti pé ní kí Èèyàn mọ wo ojú ibojú. Nígbà tí mèé ṣe obìnrin, obìnrin ni ó mọ̀ wo ojú ibojú lóòrèkóòrè. Bí ẹ́ mẹ́wàá lójoojúmọ́. Àmọn ọsọ ọmọkùnrin tí ó bá wo ojú ibojú níbí ẹ́ mẹ́rin ó da bá ẹ náà, ó tò ó, ó tò. Òun bá ti ẹ̀ máa ń wo ojú wò, nígbà tí ẹ sọ pé ojú ibojú lèyàn tí mọ̀ ọ́n fi jẹun. Ọ̀ tí pé náà, àwọn barbing salon, àwọn nì wọn-- ìkà ni pé mò ń ṣe barber salon, or mọ wa ní ṣọbu barber salon. Màá pe ní mò ń wo ojú ibojú lẹ́ẹ̀mẹwàá, ni gbati kee ṣe wi pé mò ń gẹrun fún àwọn èèyàn ni. Màá kọ́ wọn wo ojú ibojú ni, ní gbogbo ìgbàkígbà. Àmọ́ ilé yìí, èmi mo wà nínú ilé as personal, as èmi nìkan, or as àwọn-- pẹ̀lú àwọn ọmọ àti ìyàwó. Ojú ẹ́ mẹ́rin náà lọ, which tí mò ń wo bo ó dá bá ẹ láti pé ní kí n mọ̀ wo ojú ibojú. Ẹ ṣe o, pẹ̀lú àlàyé tí mò ṣise fún un yín. Ọlọ́run jẹ kò yí. Ẹ ṣe o.